Nígbà wo ni mo máa r'epo fún ọkọ̀ mi? Kò sí ìgbà tí mi ò kí ń r'epo fún ọkọ̀ mi. Tí mo bá tí rí pé mo ti sá ọkọ̀ mi ti sá pẹ́rẹ́, ó ti sá fẹ́rẹ́ epo díẹ̀ báyìí. Ma tí mo kan máa ràa k'ókún, mo sì máa r'epo tó máa kún àpò epo mi, mo máa kún ó lè gbé mi lọ. Miì nifẹ́ kí n lọ máa to ní ilé epo ní gbogbo ìgbà.

Orí mi ló máa ń, orí kan mo máa ń lò. Orí náà sì dá púpọ̀. Kódà, o fẹ́ tó ọgbọ̀n ẹgbẹ̀rún tí mo wà ó, ó wọn. Mo sì, mo máa ń lò dáadáa o, ṣìṣẹ́, ṣẹ́ tí mo bá ti fẹ́ sùn, má ń, orí ló da ni. Tí ì ṣe.

Bi mo se máa ń se irun mi. Mo máa ń ge ni, mo máa ń ge lọ́dọ̀ àwọn. Máa lọ sí ibi tí wọ́n ti máa ń gẹ irun tàbí kí n ní kí olùgẹrun náà wa bá mi gẹ ni ilé mi. Mo sì máa ń gẹ wọn bá ti bá lọ, mo sì máa ń gẹ wọn bá ti bá jí jẹ tán. Ó sì wọ́n á lákù, ó sì wọ́n á lákùkú.

Àwọn isẹ́ igbonsè wo ni mò ń lò? A! Bí i a! Mo máa ń lo omi, mo máa ń lo aṣọ, mo sì máa ń lo ńkan tan fi máa, tan fi mán, ṣùgbọ́n omi ni púpọ̀ nínú iṣẹ́ igbonsè tí mo máa ń lò. Ó sì dá púpọ̀ dá, ti n bá lò yóò jẹ́ kí ara mi sì dáadáa ntó wà n bẹ̀ yẹn.

Èèyàn elétò ni mí o. Kódà ẹ́ni tí ó bá jẹ elétò gan in le ba tò, má setó nkan dáadáa o. Àá odá kìí èèyàn, èèyàn elétò ni mí. Tó bá ti jẹ elétò, a lè jọ se. Ko sí ọrọ, kí ni kankan ń bẹ̀. Ìyẹn túpé ẹni tón bá se gan elétò ni. Kò yé ọ. Elétò ni mí.

Ah! Àwọn ohun mi mu túró té èníyàn. Àwọn kíni ohun wọ̀n, ṣùgbọ́n a ò mọ̀ sára lọrẹ. O máa ń dun. Tí bá ra mí n gba mi o lè jẹ́ bí ẹgbẹ́run marun kì í lódé, kì í lódé. Ah! Kíni ohun wọ̀n? Sugbon mo máa ń mu dáadáa, ó máa ń sáa ra lore, ó ń sá ra ní ìjọ̀lọ̀. Kíni kó wahala ba inkan tó dà.

Tí má fẹ́, èmi, ò ní ṣòkòtò pénpé ń kà tí mo máa wọ̀, ṣùgbọ́n mi kì í wa sọṣun torí òru náà, sokoto kekere òun máa kàn wọ̀ sí ìdí, àpàaṣọ mí rẹ̀ torí òru. Mi mode in tí lowo ati ra asọ iwoṣún, tí má ti gba lé mi, tí mo ti jẹ́ kí mo ti ṣe tóbẹ́ tó dáadáa, màmá ná máa.

Mo máa ń ríi gbá ju pé ọjà mi dára dára. Mo máa ń yẹ̀ ẹ́ wò loorekoore. Mo, màá n yẹ ọjà tí mo fẹ́ gbé wò, tí máa kó sọ́jà gidi lọ ọjà náà. Kí bá kí ń sọ́jà gidi, wà ta bai kò dáa. Ìbá kí ń mọ pé ọjà tí ó dáa kí ń ràn fún àwọn oníbàárà yẹn. Ó kú díẹ̀ káàtò, ó kú díẹ̀ káàtò, kò dára. Mi ò kí ń kọjà tí ó dáa fún àwọn oníbàárà mi, màa mọ yojá naw.

Mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ èdè Lárúbáwá dáadáa kí n lè mọ̀, kí n lè sọ̀ pẹ̀lú, ehn, ìgboyà. Yóò dáa, yóò rọrùn kí n lè kọ́ iru èdè bẹ́ẹ̀. Yóò, yóò jẹ́ àǹfààní fún mi dáadáa, fún, eré ayé mi. Àwọn tekun tí mo fẹ́ ṣe láyé. Èdè náà ń wú mi púpọ̀ láti kọ́. Èdè Lárúbáwá.

Ah! Mo máa ń wọ bàtá tí ò dín ní, tí ò ní, tí ò ní, tí ò ní dírí run. Mo ṣì máa ń wọ bàtá, ṣálúbàtà, ó máa ń dáa púpọ̀. Torí ẹsẹ̀ tó ń dúní mi kì í wọ èyí tó máa ń bú gbogbo ẹsẹ̀ tán tí Yẹmí kì í fi wọ. Ṣálúbàtà hun, mo máa ń wọ̀ dáadáa, Oyẹ̀mí.

À mo fẹ́ràn láti ma jiyan ooo. À, ǹjẹ́ tí ìyá mi fẹ́ran jù nu so mo pe ọmọ ekiti ni iya mi tan baa se iyan fún wa tan bá ń ṣe ọdún báyìí. Héy, pẹ̀lú obẹ́ ọsìkìí, osikii ẹlẹ́mi mẹ́jọ. O, toní pọ̀nmọ́ tòní ṣákì tó lẹ̀já tó lẹ̀ràn. À, olohun jo mo ti miss àwọn oúnjẹ alakubari.

Aah! Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, mo ti lọ bẹ́ẹ̀ tí mo ti lọ sí etí òkun, etí òkun ti pẹ́ na, ó ti máa tú ọdún kan seyín bài sugbon mo nifẹ́ re, ó máa ń jẹ́ kárà mì balẹ̀, ó máa ń jẹ́ korí mi tutù, ara mi yóò sì gba yá gílé tí kun.

Ìdọ́gba láàárín iṣẹ́ àti igbési àyè àṣìkò isẹ́ ń bẹ̀, àṣìkò ìgbádùn bẹ̀. Ẹ̀mi iṣẹ́ sì gùn jẹ mí yan lọ, èèyàn gbodo se ìdọ́gba bí èèyàn ò bá fẹ́tẹ̀, jù bẹ́ẹ̀ lọ, mo má se ìdọ́gba, Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn. Ìdọ́gba nìyẹn, èmi iṣẹ́ gùn ju èmí yan lọ, màá sùn díẹ̀, màá ja ye díẹ̀, bí mo ti máa gbé àyè temí nu. Ko lọfà.

Áàpù mi mo ma ń lò ju àpá tòun fún mi lówó ni, mo ma ń lò ẹrọ ayélujára Twitter, èyí mo ti ma ń ríṣẹ́ tí màá ṣe tán fún mi lówó ló pérete kàn ti ń fi, tí ń fi, tí ń fi se, tí ń fi wọ́wọ́, mo sì ma ń lo WhatsApp, ohun mọ fi ma ń bá àwọn ẹbí mi sọ̀rọ̀, kojúbẹ̀ lọ́.

Mo máa ń ṣe yoga, mo máa ń ṣe yoga rárá. Ojoojumo mo maa ń ṣe, mo gbọdọ̀ nara nẹsẹ̀ kí gbogbo aṣan mi gbogbo, ibi ìbàdí mi kí ń naa gbogbo egungun ibẹ̀. À, ko kí ń rorun náà o ṣùgbọ́n à máa ṣe o, emi ò ní, mo gbọdọ̀ se kára mi lè tó dada ni.

Àwọn mọ bí a ti ń ṣe ìwọ̀n àkókò dáadáa o. Nǹkan tó lè, ǹnkan tí won ti eeyan lè rí kọ́ lọ́ fẹ́ lórí ẹ̀rọ ayélujára ní wọ́n kọ wó sì mọ̀ sí ìwọ̀n àkókò koju bẹ́ẹ̀ lọ ṣe ǹnkan tó lè pa apa, ǹnkan tó rorun ní ṣì máa ń kọ lárà má faraba lè kọ́ ọ ní.

Kí n má ṣe kí n tí ó ló sùn. Alákọ̀kọ̀, mà wí pé mo ṣe àlùwà lánàá, màá ṣí mora, well, màá dúpẹ̀ fún Ọlọ́run. Ó sọ mí tí mo túń fi láìníjà, màá sì ṣe àdúrà. Mo túfe lọ sùn loni kò tú sọ mí, kòjubelo, màá sì fẹ egbẹ̀lele. A kọ̀

Mi-- mi ò fi bẹ́ẹ̀ ní ìbòjú ṣùgbọ́n mo máa ń lo ẹrọ ibániṣorọ́ mi. Ígbà tí mo sì máa ń woo ni ìgbá mi, ìgbá mii mo máa ń lo wàkáti méjì. Tí nǹkan tí mo báa ń wo tó bá ti dùn sí mi, mo máa n lo wàkáti méjì pẹ̀lú ogo ọlọ́run mo máa ń lò dáadáa, tí ó má file rọ̀ mi lọ́rùn kí n tó lè fi sí lele. Mi ò gba rí mo ẹ́kọ̀ mi.

Èmi lọ rí dókítà. Kẹ́hìn lọ rí dókítà èmi ló ti pẹ́, ló ti mọ to odun mefà, mo sì lọ sí ilé ìwòsàn nísìnyí. Ó ti, ó ti kí àìsàn tó náà mú, àdúrà tí mo sì tọ́na ń gbà náà nìkan. Àìsàn tí ó, tí kò dàgbà tí ó ṣe máa gbéyàn lọ bá kọ́ tí a kọ́ náà máa fi sùn mí, ọ̀na ò sì fi sùn sí ẹ́mi. Dúpẹ́ òru èni dúpẹ́

Ní àsìkò báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Mo máa ń kojú ìparí iṣẹ́ mi. Èmi jẹ́ eníkan toje wipé mo máa n tètè ṣíṣẹ́ kó tó di pé àsìkò ìparí iṣẹ́, ìparí iṣẹ́ yóò má kan máa tún yẹ wó tún yẹ wó tún yẹ wó kì n ṣe pé mo sè ṣe bẹ́rẹ̀ iṣé ní àsìkò ìparí iṣẹ́ mi kì n ṣe tèmi báun.

Mi ò lọ́kọ̀ ọ́. Ìgbà tí wọ́n bí mi léere pé ìgbàwo ni o máa ń fọ ọkọ̀. Ìgbà tí egon mi fi ní ọkọ̀ mo ma fọ ọkọ̀ rẹ̀ bóyá bí ẹ̀mejì loo se bí eme ta iyẹn ni bá ṣe pẹ̀lú ibi tio bá lọ ẹ́ẹ̀mejì, àbọ́ ẹ́ẹ̀mẹ́ àbí ẹ́ẹ̀mẹta, a máa ń fọ ọkọ̀

Rárá kì í ṣe ǹkan to rọrun láti dárí àwọn ènìyàn jì, kò sì ń se pe nkan to rọrun fún mi. Ṣùgbọ́n nkan ti mo ń se nísin, mọ̀ ti ń ka àwọn ìwé tí ó ti ó jẹ́kí tió fẹsẹ̀ mí lé àti dárí àwọn ènìyàn, kò ju bẹ̀ lọ, mo ti n ka àwọn ìwé, mo sì ti mo ri pé mọ̀ ti ń lé kún sí gbogbo àwọn nkan ti mo ń ka.

Ojú mi dára, kò sí ǹkan tó so ojú mi o. Rárá, kò sí ǹkan tó so ojú mi o. Ojú mi dára, mo máa wo bàbá mi, in máa dego. Ọlọ́run ló ní wí bẹ́ẹ̀, ọpẹ̀ fun lọ́run, a dúpẹ́ ẹmi àdupẹ̀ àlàáfíà, ojú dára, ara dára, ọmọ tó dára, kò sí ǹkan tó so ojú mi. Ìdúró mi máa yọ mí, ojú mi dára lọ́pọ̀lọpọ̀.

Èmi, mì fẹ́ràn iṣẹ itagbangba. Iṣẹ́ tí mo nífẹ̀ẹ́, tí mo fẹ́ràn jù, iṣẹ́ tó pé máa ṣe ni máa mọ dáṣẹ, tí àwọn èèyàn kankan ò ní dì mi lọ́wọ́. Mi ò ní ìfẹ́ kí èèyàn kí mọ ṣiṣẹ́ pẹ̀lu áwọn èèyàn, ó máa ń Alákọ̀kọ́ o máa ń jẹ́ kí iṣẹ́, kí iṣẹ́ máa lọ geere. Mi ò ní ìfẹ́, ìyẹn dáṣẹ́ ṣe ni pẹ̀lú ògo Ọlọ́run.

Èmi mi sọdẹ, bí mi di ìyọ́ ọdẹ, ìfowó a máa sọdẹ. Ọdẹ tí mo ṣe tí mo ṣe gbẹ̀yìn, ọdẹ kékeré náà ni taku n mo sì dẹ̀ ẹ́, ó sì mú òkété kan sì pájẹ. Ọdẹ kẹ, èmi e sọdẹ o, kí lo sì ṣẹ̀, ẹ́gún ọdẹ kẹ, èmi e sọdẹ.

Nínú oṣù kejìlá la bí mi. Taba ni káka láti ṣẹrẹ́. Ìrẹ́lẹ́ rẹ̀ ń yí ike òkè tí òkú tò agẹ Oju ọwọ́ rẹ̀ wa wa lábẹ́ ìlú ọ̀pẹ nínú oṣù ọ̀pẹ ni won bi mi. Ọ̀pẹ nínú oṣù ọ̀pẹ ni.

Ìlànà ipolówó mi ò le rara ko jẹ́ ká won èèyàn Kọkọ̀ nkan to fẹ́ polówó tí kọkọ mọ̀ se iwádi rè ko mọ̀ n pa ẹ dáadáa. Ó sì ṣàlàyé àwọn ànfààní táwọn eeyan ori tá n bá kojú bẹ̀ lọ. Ó sì kó kúrò ẹ lórí ọra lórí garà. Ó kúru ẹ lórí i Instagram, WhatsApp, Twitter.

Kí má má jẹ lọ́sàn, ọ̀pọ̀lọpọ̀ gbà nnkan tí n bá jẹ làárọ̀ mo má n se kù náà ni màá jẹ lọ́sàn nígbà mí ní ìgbà mí to jẹ́ pé n sì ní jẹ àárọ̀ ọ̀sán ni màá ti bèrè oúnjẹ. So màá sì jẹ, lónìí n sí kí mo jẹ sẹ̀mọ oúnjẹ. Ọ̀la nísìnyí o fẹ jẹ́ bí ẹ̀bà máa jẹ àbí ìrẹ̀sì, ko ju bẹ́ẹ̀ lọ.

Emi, mo maa n wẹ ohun ọ̀ṣọ́ o. On sì a ni mí a ṣe ṣí a, a sá kọ́ a ṣogé, a máa wọ ìlẹ̀kẹ̀ méjì kan, ṣì máa lo ọkọ̀ ọwọ́ tó wẹwẹ wà. Ìgbà tí àgún fi ń la, gbogba mi mọ́ pé tí mo bá ṣe máa dagun ọwọ́ náà, ṣùgbọ́n ó ti sọnù báyìí. Rárá mi, kí wọ́n bá ti pèsè o.

Èmi, mi kì í ko orin kiri, ṣùgbọ́n mo máa ń gbọ́ orin tó mọ́ kán yọ kò rọ̀ mí áti gbọ́ o. Ìyàwó mi fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi, tó bá fẹ́ mi tán, èmi náà fẹ́ ṣùgbọ́n ẹ. Kọ́kọ́ro alátẹ ouń tàtẹ ni, gbogbo ẹ̀ láti gbọ́. Owo alátẹ ko ń tàtẹ ni tètè n tóto.

Ẹ̀, èmi ní ìsìn yìí, ọ̀ sí, ó gbà láti fọṣọ mi, ó mọ́, ó mọ̀ ń yí, igbá mi. Ó lẹ́ pé yóò bọ́ sí ọjọ́ Ẹtì. Nísìnyí, ó ti bọ́ sí, ẹ́, ọjọ́ ìsìn mi báyìí. Ọjọ́ tí mo ń fọṣọ mi. Kò ju bẹ́ẹ̀ lọ.

Ah! Ó ti fẹ́ pé ìjẹta tí mo ti kẹ́yìn lála búrukú kẹ́hìn. Eh! Álabúrukú o da. Ọlọ́un mọ jẹ kí óun burúkú, óun bùrùkù já lu ni kò se ǹkan tó dá. Ìgbàdúrà kí ń yàn ni. Ó ti pẹ́. Ti pẹ́, tí wọ́n bá ti lá la búrukú, má sọ fún ẹda kankan. Kí tọ́ún ṣe ọlá kọ, kí tọ́ún ṣe ọlá kọ́ wa, kí wọ́n máa fẹ́.

Èmi tí mo bá fẹ́ rọ ayarabíàṣà tuntun, yóò máa tó bi ọdún mẹ́ta mẹ́ta jù bẹẹ lọ. Ọdún mẹ́ta mẹ́ta. Èyí tí mo ra lọ́dún ìgàn kò tí ì pọ̀ ọdún mẹ́ta ṣùgbọ́n wọ́n wá já mi lórí tori e mo ṣẹ́ ra tuntun mi. Ǹbẹ́ lè, mi ò rí ọ lódún mẹ́ta tó kí n kulẹ̀ ní ìfẹ́ ẹ, èyí tó lágbára mo fẹ́ já tẹ́lẹ̀.

À mọ máa ń ṣe ìmódojú ìmódojú ìwọ̀n software nígbà tí mo rí i ní ẹwọ laptop nísin tí fóònù mi jẹ́ ta mú ṣe tó sì gba owó púpọ̀, tó gba tó bí ọmùlúrì mẹ́wàá lọ́wọ́ mi nígbà tí mo ṣe é. Tóbí mo ṣe é.

Atiko wa ni ki lẹ̀kọ́ láti ka ipò gbàgùn orílẹ̀ kìn-ín-nǹkan tó lágbára lọ bẹ́ẹ̀ ó fara balẹ̀ ẹni tó fẹ́ ka. Okankan re tutù ṣí i gúká ara rẹ̀, ó ka rí ká láká yanjú kọ̀ daada ni nílé ẹ̀kọ́. Ǹǹkan tó le rárá nkan tí èmi náà lè fara balẹ̀ kọ́ ni.

Èmi, mi ò kí n lo dàbòbò rí, ṣá kankan o, ṣe obìnrin nìyẹn ọkùnrin? Ojú gbó òun ni. A wá yá, wá yá gé ògùn, ògùn gan gba mi gan o man. Ó máa ń ṣíṣe dáadáa lára. Bẹ́ẹ̀ nani orun náà ṣe máa ń ṣíṣe dáadáa lára. Nkan ògbin náà ta kí eyan mọ fún yerun daá. Ìtàn gba mi náà.

Ṣé màá lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí ẹ̀yán tó ń sin Ọlọ́run, tó bá jẹ́ Mùsùlùmí, ó nílò láti máa lọ sí ilé ìjọsìn ó kéré jù kí a máa mọ ojú mọ́. Bajẹ́ ọkùnrin, ó tún máa lọ sí ìtọ́jọ́ ọjọ́ ẹtì náà kí wọ́n máa sì wàási ni.

Oṣù wo nínú ọdún ni ìwọ ni mo fẹ́ràn jù? Àh! Oṣù ta mú ń gba àwẹ̀ ni o. Eyì í ni mo fẹ́ràn jù. Ọ̀kalukú gbana owó yẹn ò sílẹ̀. Adura to bá ṣe, Ọlọ́run ò gbà á. Kò ní sí jagidijagan, kò ní sì wà jàǹdùkú. Ò gbana, ìfọ̀kànbalẹ ló sún. Ọlọ́run tóbi gan. Ọlọ́run loke ma mu eṣùn molẹ́. So awon esu to lágbára tó má ṣọ́ oti ìyẹn wò.

Mo fẹ́ sọ àkókò tó ń yàgbe mi, màá rí pé màti kọ́kọ tó àwọn ǹkan tí mo fẹ́ mú lọ́ kí n tó mọ̀ di náà, bàtà mi máa ń wà níbẹ̀. Ìfọyín mi, kẹ̀ǹkẹ́ iwẹ mi, aṣọ, àwọn àwọ̀tẹ́lẹ̀, fìlà, àwọn ǹkan tí mo máa ń to nuu, àwọn ìwé, àwọn òrun oloorun dídùn tí mo mọ̀ tẹ́ẹ̀ sára.

Ah! Adùn tí mo fẹ́ran jù nínú ice cream ni adùn vanilla ni o. Adùn tó dùn dáadáa. Mo ní fẹ adùn vanilla púpọ̀ nínú ice cream. Mo ti pẹ́ ṣùgbọ́n ti kókò tí ó sin bíbí ti ba ti padà sí ìpínlẹ̀ ekò, màá tún wo ice cream tí màá mú tí ó máa dùn. Ah! Yóò ya ẹran tó ti sin kí n dùn pọ̀. Ọlọ́run tóbi náà.

Mo máa ń fẹ́ràn wíwo àwọn, àwọn ìyàró tó, tó rèwa púpọ̀ nìyẹn. Ó tún mọ̀ pé àí lọ́, ṣàdá, ṣá kì yẹ o, ọba ẹ̀ta, ọba tó mọ́ dá, á mọ́ dá ǹkẹ́ tó jẹ ọ̀rọ̀ rẹ̀. Àní o lé dupé Ọlọ́run tọ́ tí ẹ bá wò ó, yín máa wù yí i gbogbo ǹkẹ́ tó dá, yóò tún mọ̀ pé.

Èmi, olorun ma jẹ àrògun ẹkún, mo ti sunkún tipẹ́ o. Àrògun ẹkún ọpẹ́ ni tí ẹkún tó kú tó jáde ní ẹkún ọpẹ́ ni, ọpẹ́ tí ó sunkún tipẹ́. Wọ́n jẹ àrògun ẹkún kí ó dáwùú wá, kò mọ fẹ́ kun sọ́rọ̀ wá. To ń bèrè pé ìgbà wo mo sunkún gbẹ̀yìn. Kí ló fẹ́ fi ṣe? Ó nílò omi ẹkún.

Sọ táí pé ó rí WhatsApp mo fi pé ọ, mo ti mo pé ìye ton jà nínú ǹkan tí mo fi máa ń rí, ọ dáta mi ko nì pọ̀. Ká n pé owó airtime ni mo fi pé ọ, à mo maa n, ní kí n sọ pupọ̀, n ki sọ rò pọ̀ ná pé ole ni won, máa ń kó òwo lọ bí ole ni, won máa jáwọ́ mi ni jàkújà ni.

Ìgbà wo ni ọjà tuntun yóò jáde? Mi i gba lọjà to tun ń jáde. Ó wà n, iyen wà n, ó wà n níbàṣepọ̀ mọ ọjà tíwọ́ bá fẹ́ rà. Wan fẹ́ rà ọjà bàtà, wọ́n ṣe bàtà tuntun tuntun lodoọdún lójoojúmọ́. Ṣùgbọ́n nísinyi tọ́n bá fẹ́ rà, èrọ̀ ibánisọ̀rọ̀ yará bi àṣá ní ọdọọdún nọ́n máa ń ṣe.

Mo maa ń kọlẹ́ta fún àwọn ènìyàn dáadáa. Kọlẹ́ta ọmọ ajé kò mọ̀ pé àno òkèèrè ń kọlẹ́ta fún àwọn ènìyàn. Ìbáranìyẹn pẹ̀lú bí kọlẹ́ta ṣe nǹkan tó jẹ́ káyìí fi, ṣe nǹkan tó jẹ́ tuntun lọ́dọ̀ tawa ń bí, á kọlẹ́ta, á si kọ dáadáa fún. Wọ́n ń kọ fún àwọn ènìyàn dáadáa, wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀

Ẹ́, wọ́n ń bá oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú ápọ́nlé, pẹ̀lú ìrẹ́lẹ́, kò ju bẹ́ẹ̀ lọ. Mà á jẹ́ k'wọ́n mọ̀ pé àáàh, Ọlọ́run tó mú yín wá, gbogbo mo dúpẹ́, mo mọ̀ọ́ lóore, kò ju bẹ́ẹ̀ lọ. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́, pẹ̀lú ìfarabalẹ̀

Ah, ọ̀pọ̀. Ikan tie máa ń fi wọ́n ranṣẹ́ sí mi lórí ẹ̀rọ ayélujára mi. Òòkú blue mi ń yí mi lúùkù. Mo máa ń gbe ìdárun ní, mo máa ń gbe ìdárun dáadáa ni kì í sì ǹkan tó ní ìtumọ̀. Kẹ́tẹ́ máa ń gbé èsì àsìkò ni kí ó sì tẹ́lẹ̀ ẹ́ tú a mẹ́, kí wọ́n má ṣe ṣákí tú olófin.

À, mo máa ṣe ìtọ́jú àwọn, mi ó sì ní se ìtọ́jú àwọn ọjà à a. Bó ń ṣe kọ́ mi nú. Nkan tí èèyàn fi ń ṣòwò, ṣe tọ jú ẹ dáadáa, sa àbúrò rẹ dáadáa, kò ju bẹ lọ ah ah, kó wà dáadáa ọlọ́hun ló ní ó rí bẹ, ṣe tọ jú ẹ dáadáa eh, ṣe tọ jú ẹ, sì jẹ́ ọn mọ̀ pé ìwọ gan eyan gidi.

Ṣo ma ń pa ohun ọ̀ṣọ́ sára? À, mo pa sára torí. Wọ́n máa ń jẹ́ kí ènìyàn wẹwẹ nì kòjú be lo. Àgbọ́yé nìkòjú. O máa ń jẹ́ kí ènìyàn bose wà lọ́wọ́ ọmọkùnrin lo sewa lowo omobìnrin tí wọ́n ò ṣọ pẹ́ ṣá wá bẹ́ẹ̀ ni ó ṣe wù ẹ́. Kẹ́mi ẹ tutù.

A lọ sí àgọ́ ri o, ìgbà yẹn wá nìgbà tí mo wà kékeré. Mon n máa lọ sí àgọ́ ẹ̀sìn wa, a lo bí i, bí i aṣọ, bí i asiko bayii náà la lọ. A wa lo bí i ọjọ́ bíi mẹ́wàá n bẹ́ Ẹ̀fọn jẹ mí n bẹ́ yen, n fi bẹ́ẹ̀ gbádùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí tí máa tún lọ nísìnyí boya ti n báa ti jáde ilé ẹ̀kọ́,

À ọ̀sẹ̀ méjì lọ sẹ́yìn, oyẹ kín lọ lọ́sẹ̀ yi ṣùgbọ́n kòsí owó bí o bá si ti si owó báyìí ǹkan ní jare, kí olóhun pèsè owó. Ẹ̀ kí n rẹ rìn kí n lọ ra àwọn ohun èlò olóúnjẹ, èlò ọbẹ̀. Ohun bẹ́wọ́ mọ́ ọlọ́jà kékeré kan ta a máa ń lọ lò ke ọ̀dọ̀ wá níbí mo ti lọ ní ìjẹta ṣùgbọ́n mii ní ìfẹ́ ọjà gidi, ọjà ńlá.

Aaa, mo ti sìná rí o, ṣùgbọ́n èmi máa jẹ ẹnití o máa bèrè ọ̀nà, má bèrè. Mo ti sìná ri dada, kí o sì ṣẹlẹ̀ sí tún bá gbé, a, ti sìná rí o, i couldn't care ẹ má ti sìná yí táa táa, ṣùgbọ́n lọ́la mó padà mọ ìfipá lọ́mọ, ti sìná yí táa lọ padà mú àmọ̀ ni kù bí bẹ́ẹ̀ lọ. Ka mó ká lọ́jà sí náà mẹ́rin, pé ká tó wá tán sì ni kò lọ́la mó gba.

Èmi, ó lè jẹ́ bí è méjì àbí mẹ́ta lọ́sẹ̀ torí pé àwọn mélìì ìgbà tí wọ́n fún máa fi ránṣẹ́ sí mi nígbà mí, wọ́n ti o kan wúlò ni, tí ò láso si. So èmi máa ń gba wọn dànù kó má kó máa ń máa ṣàkóbá fún àsìkò mi. Ǹkan tí mo máa ń ṣe ni yẹ́n, kò ju bẹ́ẹ̀ lọ.

A a, ṣo fẹ́ wá lé m ni, tó fi ń bere ìbolo máa ń fi kókóro mí sí, mo ma ń mú dání gbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mò máa ń mú dání mi, màá mú dání, tí ń bá tí fẹ́ jáde máa mú dání, mò máa mú káàkiri mi, kojubelo, tó bá fẹ́ wá lé mi, ó wá bá mi, ó wá gbá kókóro mi nlé.

Èmi, tí n bá rípé wọ́n ni mí lára ninú ọkọ̀, bo eeyàn yóò sení bínú, yóò bínú mọ̀nà. Tí wọ́n ara tọ́jo wa nínú ọkọ̀ náà ori wọ́n na ó pé, wọ́n máa ṣe bí ọlọ́dẹ orí ni, ṣe bí ẹni tí ó ní aláńgẹ́na. Ìbínú o, pé tata á fa aya.

Wọ́n ń pa oníbàárà tuntun láti bèrè àlàáfíà, wọ́n ń bèrè bó na ṣe gbádùn ọjà ta ta fún wọn sí, tó bá ń ṣe iru e, tó bá ń ṣe eru wa bayen, wá bá yẹn wá, bí ìpàdé àwọn onibara re soro, wọ́n fi mọ̀ọ́ pe o mọ rírí, àwọn wọ́n fi lé wa lọ́jọ́ omi. Ọ̀wọ̀ pẹlẹ lo mú ọ bi yo láp. Ó kùjú kojubelo.

Èmi oúnjẹ tí mo fẹ́ràn jù, ah, ọbẹ̀ yìí kán ní, ah, amala ni. Amala pẹ̀lú gbegiri pẹ̀lú ewẹdu obe ogunfe ogunfe ẹja pọ̀n mọ́. Ẹ bá fi ba yé, ẹ bá fi ba bẹ̀jẹ, n wa a, inú a pa kan bẹ. Eh, ó ti jẹ́, ó ti se die, tiolorun bá ni wo ọkùnrin lè kú máa jẹ́

O ti pẹ o, ehhhh yii óò ti máa tó bi oṣù mẹ́taà, gbogbo ìkàwé tí mò ń se ninú yàrá mi, tàwọn èèyàn yóò tẹtún ta wọn èèyàn o mo béèrè owó, owó mo fẹ́ lọ sí ilé-ìkàwé. Tí o bá di sọ̀fẹ́ ní ìsinmi, rí i dápé nǹkan tí ẹ̀yin ṣe rí wá yé, tí ẹ fẹ́ kí ẹ̀yin ṣe fún àwọn ẹnìyàn bí ó ṣe ń dídàmú fún ẹ̀yin, ó fẹ́rẹ̀ẹ́ nìkan mò gbé á gbálè kú sẹ́ní tó ń dámú mi lọ.

Èmi máa ń fi túràrí o tutari olóhun dídùn ká, i kan wà tọ̀ pé tọ bá ti fín báyìí, o mo ń lẹ efọ̀n lo ni. Ṣùgbọ́n bí wọ́n fi olóhun dídùn ni wọ́n má ti fi fín tọ bá iwo lẹ́ní ọmọ ohun dáadáa. Aah! Ó ní tàbí o tún wà làwọn kan tí wọ́n ma ń fi ṣáṣọ ná. Aah! Rọ̀ jọ ìgbàdùn wa lààyè kolorun pèsè òwo ní tùràrí da po.

Eh, mo ma fi àwọn páìlì mi pamọ́ sórí cloudu lórí níìsín lórí snap. Mo f’àwọn kankan pamọ́ sórí ẹ̀ lórí Gmaili mi tan tí ẹ fún mi ní bí i 15 gb. Mo fa wọn kọ̀ọ̀kan pamọ́ sórí ẹ tan tún tí ẹ pé kí n má san iye kan tútù pé tó bá ti yun bá ti kún. Èmi o lówo kankan ti n sọ iyawo fún mi, ń yà sí mi ni kò jù bẹ́ẹ̀ lọ.

Ah! Mo ti, mo ti wọ inú e ri ṣùgbọ́n kò tíì yé. Mo wọ inú bí mẹ́rin kári awon nla nla yen tó tóbi de ni. Àwọn, àwọn agbofinro ojú omi mú u wọ lọ tẹ́na ṣùgbọ́n a ti jẹ́ ọ́n bẹ́rẹ́. Kò tíì yé, mo gbé a lóbi bẹ́ẹ̀. Kò gidi tẹ́ni.

À, mo máa ń rántí àlà o, tó bá j'álà tó, mo máa ń rántí ẹ̀ dáadáa. Ṣùgbọ́n tó bá ti ṣe éyii tí ó dába yìí, èmi gan máa tètè, mo mo ń fẹ́ kí n tètè gbàgbé ẹ̀, kò dára kí èèyàn má lálà burúkú, burúkú, burúkú, kí n lè gbàgbé ẹ̀. Mo ń rántí àlà o. Àlà sí èrè o, àlà sí ere mo làlà, pé mo lọ sí.

Mi ni awon èrò ọlọ́gbọ́n ní ilé mi, ni áwon tó máa, tó máa sí ìgbà tí eyan maa n fi sójú ferese ún, to je wipe tó bá ti tẹ̀ báyìí yóò si fún ra ẹ. Láàrin tó bọ̀ sọ wípé a kò bọ́ pana ní ìdílé mi ní, ilé mi yẹn sì wọ́n pé tó bá ti kọ́ ilé mi nígbà ẹni yóò lè yé kí n pá wọn kí n lọ síbẹ̀. O máa ń jẹ́ kí iṣẹ́ náà rorun náà.

Wọ́n máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, gbogbo ǹkan tí mo mọ̀ jù láyé gbogbo Íńtánẹ́ẹ̀tì ni. Wọ́n máa ń kọ́ mi lẹ́kọ̀ọ́ gan ni ile ẹkọ, kò kí n yé mi. Tí n ba tí bọ́ sí ori Íńtánẹ́ẹ̀tì bàyìí tí ń bá tí ṣi bàyìí, ti n ba tí ń ka nnkan tọ kọ́ n bi niyi, awọn ta kọ tí lílì days, tán tí sa alaye ẹ lori Íńtánẹ́ẹ̀tì tí wọ́n ti bọ́ sí báyìí, hin wò ó bá yíí, hin o sì ṣépè fun yin.

Mo ní irùngbọ̀n ó. O tí ẹ ti hù dáadáa, tó ti ẹ ti jọ tán. Afọ́jú gan lè rí, ooru wo lo mu mi ra. Àtinú mú náà, mi o tí ẹ ní fá, mi de bẹ́ rará. Ara ẹ̀sìn náà ni kó ní irùngbọ̀n. Aá! Ó ti mọ gbá aládàá. Inú mi dùn pé, tọ́ ń ṣíbi Mùsùlùmí, kò gú bẹ́ẹ̀ lọ.

Èmi máa se idárayá dáadáa. Mo lè ṣe bií pushup bíi hundred Tí yó, ah! Má sì dárayá kára méjì tò ni òbí mi, ní òbí mi dàgbò ni ó ti máa bẹ̀rẹ̀. Èmi ò fẹ́ ìyì ile áyẹ́ mi ṣí dárayá dáadáa.

Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́, wọ́n fi pamọ́. Èmi máa ń fi sórí ẹ̀rọ SD card, èmi a fi sórí cloud, èyí tún fẹ́ràn lọ. Tani o fi si sórí cloud, irú ẹgbẹ́ ẹni tí ẹni yóò fi gba fará. SD card mi bàjẹ́, ṣùgbọ́n cloud wa, tí a bá pa re.

Nísinyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń fá kòkó síi tí ó bá ti dáago bí i mẹ́fà àbí mẹ́jọ mi ń ni jẹ́un alẹ́ mo ṣùgbọ́n nísinsìnyí èbí tó ń pa mi kìì ṣe kékèe kékèe kọ́, mo ń jẹun laa--ni aago mẹ́sàn nísìnyí tí ó ṣe yẹ́ kó ríbẹ̀.

Tí ale jọ lo sí ìlú mìíràn, aimọ ye yo ti tó bí ẹ̀mẹ́rin, irin ajo ti mó ṣi kẹ́yin lọ sí ìlú mìí ni eyí ti wóṣe ní oṣù karùn tí mó lọ sí Abuja tí mó lọ kọ́ ekọ̀nbẹ̀. Ibẹ́ẹ̀ náà ni, mó sì wà ní ìṣiyin ti olorun báti ní lowo máa padà sí ìlú Èkó ní ọdún tó ń bọ̀ pẹ̀lú Ògo Ọlọ́run. Mo fẹ́ de lọ.

Ha! Ètò ìdárayá mi, mo máa ń lò ọgbọ́n ṣẹ́jú ó, ó sì máa ń le ni. Ọ̀sẹ̀ kan kó, bí fẹ́ gbé mi lẹ́nu ìyẹn, gbogbo àwọn ìbílélẹ, ìbílélẹ, ìbílélẹ kí mọ́n na ra, ki mọ́n ṣe gbogbo re lo se mọ́n se mi o, kí n fara balẹ̀ rara. Ọ̀pọ̀ àpá mi báa yí wò pé wọn fẹ́ jẹun, ẹ fẹ́ gbé mi, tí ẹ kò ní gbé.

Mo máa ń gbúro àwọn nígba mi kí n ṣe kán tó lè, à máa báa bọ̀ wọ́n pé wọ́n ní pé àláfíà, bó ni, bó ni ẹ fẹ́ràn ara, bó ni iṣẹ́, bó lọjà, bí i bó la, ó láyé wọn kò jù bẹ́ẹ̀ lọ. Wọn sì máa ń gbohun wọn, wọ́n sì máa ń pé wọn ká sì, a sì jọ sọ jù bẹ́ẹ̀ lọ, a sì jọ tọ́wọ́ ikẹ.

Ṣé o ní ṣe o fẹ́ràn rírin òkè, eleyi ti awon oloyinbo pe ní hiking. Òun idárayà kan ni tó máa ń mọ ẹsẹ̀ ń lọ gbó ara, ó dára púpọ̀ tó wà tò. Èmi fẹ́ràn yí, èmi fẹ́ràn yàrá mi ṣáwọ̀n ni sá mi ọlọ́run ni, bí fi dùn pẹ́, ó lọ láìní ọlọ́run tó kí tó kí tó kí dá.

Gbogbo na je iwuwo ni o fe ninu yara yara re. Emi je ni nkan to pe, eh, nkan to, nkan to ba ti ba ti, to ba ti ni ibasepo pomowo lo to ma n je igbona, to ba ti yato si ounje ii ni fe re O ni gbo igbona mi yara mi ke. Emi ki, ti, emi ni, emi ko ri ohun.

Ti mo so ní ìgbà tí ẹsẹ̀ ò fi dùn mi, mo máa ń wọ eyi ti awon oloyinbo ń pè ní slide. Ṣùgbọ́n tí ẹsẹ̀ máa ń dùn tẹ́gbọ́ntàbù, ìgbà tí ẹsẹ̀ ò fi dùn mi, mo máa ń wọ èyí tí o maa ń bo gbogbo ẹ́sẹ̀ tí wọ́n ń pè ní kosu Nísin tí ẹsẹ̀ ń dùn mi se slide yìí tí ò bo ẹsẹ̀ ni mo n wòó nísìnyí, àbí to mo máa fẹ́ lọ gbá bọ́ọ̀lù kù.

Mo má n tẹ̀lé òfin ìyàna ọkọ dáadáa o, kí a lè má kó lè má sàkóbá fá àwọn tó ń yànna táwọn tó tún wà lóju títí ni. Nitori e kí ó má sì ìjàmbá ọkọ̀ to bá ti ń tẹ́lẹ̀ tó ti sáre ju tẹ́ pe o ti dúro, too muti, to fàra bálẹ́ tó ò ṣe bẹ́ẹ̀, ó máa mọ̀tí tó n bá wọ ọkọ̀ gbogbo e.

Ah! Ìgbéyàwó tó láárín-rin monì ti are ni ọdún yìí nínú oṣù kéjì. Ah! Oúnjẹ pọ̀, mímú pọ̀, emi fún rààra mi, mo kóbi mimú mẹ́fà, tí òun ṣe. Kooju beelo oúnjẹ pọ̀, mímú pọ̀. Ìgbádùn náà ni.

Ah! Eyi rárá tí mo mọ̀ lọ sọ sẹsẹ. Kò tíì pọ̀ṣẹ́, mo tí ti ṣe bíi ẹgbẹ̀rún mẹ́fà ní ìṣin. Olè ni wọ́n, mo mọ̀ lọ̀ tó bí i ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún gigi, ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún. Ah! Mo rí wọ́n gbà já̀ mí lólè ní o, gbà mí o.

Àkínkanjú máa wà nínú ìṣiṣẹ́ tuntun, kó jẹ ẹni tó máa ń ṣiṣẹ́ kò lóòótọ́, ó ṣe kókó, kò sì jẹ ẹni tó máa ń ṣiṣẹ́ kárakàrá, tó ní ìwà pẹ̀lẹ́, tó sì lẹ́kọ̀ọ́, tó máa ń bá mi sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé, tìo yóò ṣe ojú onígbàwì, yóò ní ìgbéràga kò jù bèlọ, kọ sì ṣiṣẹ́ rẹ̀ dáadáa.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nísin tí mo ti wò ní ilé ìwé ni màá gbé ní o. Ó mọ́ mi dún púpọ̀ ni wọ́n máa ń kọ́ wa. Níbi tí ó para kọ́ para, mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Ó ń jẹ́ kí orí mi tó wu. Ó ń jẹ́ kí mo mọ̀ pé iṣẹ́ làwọn àgbẹ̀ ń ṣe. Àgbẹ̀ sì ń bọ́lọ̀uń dòwòpò ni.

Bi mo bá n jẹ lowuró, alákọ̀ko mọ́ máa ń jẹ eṣó dabínù. Bí má ti kọ́ ṣe bí dáyá máa jẹ ìṣó, yóò sí jẹ́ kí ààrà mi bàlẹ̀ màsí tí meji ni mo sì ma jẹ. Ilu máa ń jẹ́ kórí mi tó tàtà, ó fi bẹ́rẹ́, ìṣó nío ṣi ètò òdùn.

Mo ní ètò ààbò kọ̀ǹpútà ọ̀kan tí ó ti gbé mi gbé ní kí kọ̀ǹpútà mi gbé tí mo má n lo òun lé àhó. Wọ́n sì ṣe dáadáa fún mi. Mo lè tọ abo ee, wọ́n sì ṣe iṣẹ́ gidi tí tẹ wọ́n ṣe. Ó ti ń nikàn tí wọ́n ti mú Windows lo rí ẹ̀rọ ìbánisọ̀yà rí àṣà mi náà, mo ní náà ṣíṣe dáadáa.

A, ṣé lẹ rí atẹgun? O dá púpọ̀, ó yára, ọ̀ tun wá tẹ́ pé àbo to wà bẹ́ẹ̀ lẹ́tí ẹni yàn gbi ní gbogbo agbègbè wa yíi. Tí o bá rí atẹgun bíi wákàtí kan ìrìn tí ẹ kó n pẹ̀lú ọkọ̀, wákàtí máa ń mẹ́ẹ̀la àbí mẹ́ẹ̀ẹ́dógún ni o rí n pẹ̀lú wa.

Ewú mi ma ń tọ́jú eka náà mi Kátí mó ma ń gé lọ́sẹ̀ méjì méjì, ọjọ́ fẹ́ẹ̀rẹ̀, tẹ́sẹ̀rẹ̀, tọ, ẹlẹ́yìn, oṣù kọ̀ọ̀kan. Owo osu wọn sì má ń gé méjì méjì. Mi oo nífẹ̀ẹ́ kí ìkan náà wà lọ́wọ́. Ní díẹ̀ ẹ́, kí wọn dòótì dé ẹ̀dẹ̀, bá ti wá ń wá be, ma ń gé ìkan náà, má gé wọn tọ́jú ẹ̀.

Mo maa n ran awon eeyan lọ́wọ́ to ba se pé eeyan ni lo iranlowo mi, máa ń ràn lọ́wọ́. Tí o bá ti ju agbara mi lo, ti mo ba si le se. Ko ju bee lo. Dá kí n mo ìwè rẹ̀ lọ́kọ, ìwáyé ti dín tín. Kí ẹ mọ̀ ẹ́ jẹẹ́, ẹ fi ìwè lọ́rí ẹ̀.

À ń fẹ́ràn lo ero Ìgbésókè. Ó máa ń jẹ́ kí ìṣẹ̀ ní yà tí n bá ń lò. Ṣé ó máa ń jẹ́ kí ìṣẹ̀ ní tàràtọ̀ a ti baa ń lo ẹ̀rọ̀ Ìgbésókè. Nnkan tí mo fẹ́ràn jù níyẹn, ẹ̀rọ̀ Ìgbésókè. A mú sẹ́wọ̀n, á mú sẹ́jẹ́à, àwọn oko tí ẹ ka máa ń pe níyẹn. Ǹjẹ́ ẹ ní oko Yorùbá lẹ́ẹ̀ni?

Mo máa ń dín lákòókò, mo máa ń dín ìbẹ̀ ta kòkò náà tó lò tòrí ó da púpọ̀. Màá ti máa dín nínú àkókò ojúwe lọ́kàn, màá dín lákòókò, màá ti dín síbẹ̀ ká kòkò náà, ká kòkò náà tó lù Láti yẹn ṣiṣẹ́ ṣiṣẹ́ ká ká, kó jayé kó rí gbàdọlá.

Oòo, ó ti pẹ́ tí mo ti wọ agọ̀ ọ̀ṣọ́. Ní ìfẹ́ pé àwọn ènìyàn fẹ́ lára rí iṣẹ́ mí rẹ mọ, mi o silì tíì ní owó lọ́wọ́. Sùgbón mo ní ìfẹ́ láti wọ̀ wọ agọ̀ ọ̀ṣọ́, mo ti wọ rí láwọn àkókò kan yóò ti bàjẹ́, ẹ̀mí sì ti wá tó sọnù. Tí n ba ti lowo, tí m ba ti rà mii nisin, a máa wọ̀ ọ́. Ko kan jẹ́ kí n rira púpọ̀, ẹ máa ko mí.

Ǹkan tí mo ma ṣe lówúrọ̀ kokan tí má ti jí lọ́wọ́ agó mẹ́rin ma sáàdúrà. Tí nbá ti ṣe àdúrà ma múra lọsí ma múra lọsí ilé ìjọsìn tí ma ti kírun tán masi dára yá díẹ̀ sí inumi ma jẹ èso dàbínú ma bẹ̀rẹ̀ sí ma aa àwọn ǹkan tí mo fẹ́ aa lẹ́yìn na ma ka ìwé.

Kí àdá tí mo fẹ́ jù? Aà! Ó pọ̀ tí mo fẹ́ jù ṣùgbọ́n ìbọn táa máa jẹ́ ju, tó fẹ́ ṣe pẹ̀lú ìyẹ̀fun fófó, ilẹ̀ ẹni tó bá ní o á dọ̀n, tí ó máa ń fi ẹran bíi èso sí i, yà á epo bí ẹ pa á, fi kasú fún wá níbí rẹ̀.